Ṣé o fẹ́ràn jiyàn? Ẹ̀ẹ́ ni ọ̀pọ̀ ìgbà ni oríṣiiríṣii ǹkan lè mú àríyànjiyàn wá ṣùgbọ́n ní kété tó bá ti ń yọrí sí ìjà tàbí kí a máa ta ohùn sí ra wa èmi máa ń ṣẹ́rí kúrò ní bẹ̀. Mi kò fi gbogbo ara fẹ́ràn kí n máa jìyàn, n kò fi gbogbo ara fẹ́ràn ìyànjíjà.

Ṣé o máa ń mu àwọn ohun mímu bíi protein? Rárá o, èmi ò kí ń mu irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn o. Àwọn nǹkan tí èmi máa ń mu ni omi àti bí i ọtí ẹlẹ́rìndòdò tí kò bá ní ohun èròjà tí ó lè máa tàyàn gọ̀ọ̀gọ̀ọ̀ nínú bí i àwọn Coca Cola, àwọn Miranda, àwọn Fanta, àwọn nǹkan tí èmi máa ń mu nìyí.

Kí ni o máa ń gbọ́ nígbà tí o bá wà nínú ọkọ̀? Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá wà nínú ọkọ̀, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi máa ń wà lọ́wọ́ mi. Òun ni mo máa ń tẹ̀ tí màá ma wo oríṣìíríṣìí lórí ẹ̀rọ ayélujára. Ṣùgbọ́n nígbà mìíràn bí onímọ́tò tí mo bá wọ̀, ọlọ́kọ̀ tí mo bá wọ̀ tó bá jẹ́ pé ó tan ẹ̀rọ asọ̀rọ̀ mágbèsi tí a mọ̀ sí rédíò tí wọ́n bá sì ń sọ ìròyìn lọ́wọ́, mo máa ń tẹ́tí sí irúfẹ́ ìròyìn bẹ́ẹ̀ láti máa bá a lọ láti máa gbó títí tí màá fi bọ́lẹ̀ nínú ọkọ̀ náà.

Ṣé o máa ń gbọ́ podcast? Én béẹ̀ ni, mo máa ń gbọ́ lẹ́ẹ̀kọ̀kan nígbà tí àkókò rẹ̀ bá yọ àti ànfàní rẹ̀. Nítorí pé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni àwọn ètò tí wọ́n máa ń ṣe níbẹ̀ tí kì í bá mi lára mu. Ṣùgbọ́n nígbàkígbà tí mo bá já sí wọn, tí oun tí wọ́n ṣe níbẹ̀ bá bá mi lára mu tí mo sì nífẹ̀ẹ́ sí, mo máa ń gbọ́.

Báwo ni o ṣe máa ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé? Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ìkan o gbọdọ̀ di kan lọ́wọ́. Mo gbọdọ̀ ríi pé mo ṣe dọ́gba dọ́gba. Iṣẹ́ mi ò gbọdọ̀ di i ayé lọ́wọ́ bẹ́ẹ̀ ni láàárín ayé náà. Ìgbésí ayé mi náà kò gbọdọ̀ di iṣẹ́ lọwo àti pé nínú ìgbésí ayé náà ni iṣẹ́ wà. Nítorí pé Yorùbá bọ̀ wọ́n sọ wípé iṣẹ́ lògún ìṣẹ́. Bẹ́ẹ̀ sì ni a gbọdọ̀ ṣiṣẹ́ kí a bá lè rí ayé gbé, kí a bá lè ṣe dọ́ngba dọ́gba ní gbogbo ayé.

Ṣé o ti rìnrìn àjò lọ sí ìlú ibòmíràn rí? À dáadáa, mi kò tíì le léṣe òǹkà àwọn ìlú tí mo ti rìnrìn àjò lọ sí. Mo ti rìnrìn àjò lọ sí onírúurú ìlú àti Ìpínlẹ̀ pàápàá ní orílẹ̀èdè mi ṣùgbọ́n mi kò tíì ní àǹfààní láti rìnrìn àjò kúrò ní orílẹ̀èdè Nàìjíríà tí mo wà. Ṣùgbọ́n láàárín orílẹ̀èdè Nàìjíríà mo ti ní àǹfààní láti rìnrìn àjò káàkiri káàkiri àwọn ìlú tí ó wà ní agbègbè mi àti èyí tó jìnnà sí ọ̀dọ̀ mi fẹ́ẹ́rẹ́fẹ́

Kíni ó máa ń mú ọ rẹ́rìn? Onírúurú nǹkan ni ó máa ń mú mi rẹ́rìn. Nítorí pé èmi gẹ́gẹ́ fúnra mi, mo fẹ́ràn láti máa rẹ́rìn. Bẹ́ẹ̀ sì ni mo máa ń dẹ́rìn pa àwọn ènìyàn. Ṣùgbọ́n bí ènìyàn bá sọ àwàdà tàbí tó bá ṣe àwàdà kẹ́ríkẹ́rí tó bá mú kí ènìyàn rín ẹ̀rìn dáa ni, màá rẹ́rìn. Bẹ́ẹ̀ sì ni tí ènìyàn bá ti ọwọ́ bọ̀ mí lábíya tó bá rìn mí ní jàlà dúdú, ó máa mú kí n rín ẹ̀rìn dáadáa.

Ṣé o máa ń wọ ìborùn? Rárá o, èmi kì í wọ ìborùn, nítorí pé kò bá ìlànà ẹ̀sìn tèmi mu. Tí mo bá ti wọ aṣọ tó bo ara mi dáadáa, tó ṣe yémú lágo ara mi, èmi kì í lo ìborùn rárá àti rárá. Mi kò tilẹ̀ ní àǹfààní sí ìborùn kankan.

Irú etí ìgbọ́ wò ni o máa ń lò? Etí ìgbọ́ tí ó bá bá irúfẹ́ ọ̀rọ̀ tí mo bá ń sọ tàbí tí ènìyàn bá ń sọ fún mi, tí ó bá bá mu náà ni mo máa ń lò. Gẹ́gẹ́ bí Yorùbá kan tó sọ wípé "ìsọ̀rọ̀ nì ìgbèsì, ìgbé ikun símú òun ní ìṣètè gangan". Ohun tí ènìyàn bá sọ, òun ló máa ṣe atọ́nà. Irú etí bí ènìyàn á ṣe gbọ́ ọ sí àti bí ènìyàn á ṣe túmọ̀ rẹ̀ sí.

Ṣé o mọ bí a ti ń tú àwọn nǹkan ṣe? Aimo yé àwọn nǹkan tí mo mọ̀ tun ṣe, ṣùgbọ́n bí irú nǹkan wo ni ẹ ń béèrè? Nítorí pé àwọn nǹkan tó bá bàjẹ́ tó bá wà ní àárọ̀ wọto mi tí ó dẹ̀ jẹ́ wípé o wà ní agbára mi láti tú ṣe, bẹ́ẹ̀ ni mo mọ̀ wọ́n tú ṣe. Ṣùgbọ́n kì í ṣe bíi ti kí a máa tú ẹ́ńjíìnì kí a máa tú ẹ̀rọ, èmi kò mọ̀ nípa ẹ̀rọ títú tàbí tí ẹ́ńjíìnì títú.